Ṣàlàyé ọjà tí ó máa ń lọ àwọn èrò diẹ́ láti bèrè. Ohun tí wọ́n ń ta ọjà tí mo máa ń lọ jẹ́ ọjà ògùnpa, ó jẹ́ gbajúgbàjà káàkiri ilẹ̀ Yorùbá ní ìlú Ìbàdàn. Wọ́n ń ta oríṣiríṣi ohun èlò ilẹ̀, ohun èlò aṣọ, ohun èlò ẹ̀ṣọ́ ara nínú ọjà náà. Ojoojúmọ́ ni wọ́n máa ń ná ọjà náà. Mi ò mọ ẹnikẹ́ni ní ọjà náà, ṣùgbọ́n mo ní ọ̀pọ̀lọpọ̀ oníbàárà nínú ọjà náà tí a jọ máa ń bá ara wa ṣe.

Sọ fún wa nípa ọbẹ̀ ẹ̀gúsí. Àwọn ẹ̀rò jẹ́ láti bèèrè bí a ṣe ń se ọbẹ̀ ẹ̀gúsí. A máa ń se ọbẹ̀ ẹ̀gúsí ní oríṣiríṣi ọ̀nà ní ilẹ̀ Yorùbá. Ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ ọbẹ̀ kan tó gbajúgbajà ní ilẹ̀ Yorùbá, ní òjẹ ìnáwó, ní òjẹ ayẹyẹ, ní òjẹ ìkómọ. Pẹ̀lú kí ni a ṣe ń jẹ́? A máa ń jẹ ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ọbẹ̀, a máa ń jẹ pẹ̀lú iyán àti ọ̀pọ̀lọpọ̀

"Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ ojoojúmọ́ ṣe ń lọ, àwọn èrò jẹ́ láti bèrè." Mo máa ń lo ọjọ́ mi ojoojúmọ́, tí bá kọ́ jí ní òwúrọ̀, màá gbàgbọ́rà sí Ọlọ́run ọba olódùnmarè láti tún fún mi ní àǹfààní láti rí àánú ńlá gbà ní ọjọ́ náà. Màá sì bọ̀ sí balùwẹ̀, màá wẹ̀, màá sì gba ibi iṣẹ́ òwúrọ̀ mi lọ. Màá sì ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ máa jẹ.

Báwo ni o ṣe máa n yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ìṣòro. Mi kì í ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayabi ayárabíàṣá mi nítorí ẹ̀rọ ayárabíàṣá mi sì wà ní tuntun. Mi kì í ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá mi. Mi ò mọ̀ bí ẹeyan ṣe máa n yanjú ìṣòro pẹ̀lú ero ẹ̀rọ ayárabíàṣá.

Dátà tí mo máa ń lò lọ́sọ̀ṣẹ̀ pọ̀ tó òsùwọ̀n gírámù mẹ́wàá. Lójoojúmọ́ ni mo máa ń ṣe dátà sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, tí ó sì jẹ́ ohun èlò kan tí mi le má lò ní ojoojúmọ́ ní orí ìbáraẹnisọ̀rọ̀ mi. Ó jẹ́ ohun èlò tí mò ń lò láti fi bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ ní orí ayélukára káàkiri àgbàńlá ayé.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi, ìtumọ̀ rẹ̀ ni "Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí gbogbo ayé ń forí balẹ̀ fún. Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí kò pé méjì. Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí ó mọ́ jù." So, mo mọ ìtumọ̀ orúkọ mi ìtumọ̀ rẹ̀ náà sì ni mo ti sọ yìí.

Sọ fún wa nípa èso tí ó ń wù níbí. Oríṣiríṣi èso ni ó ń wù ní ilẹ̀ Yorùbá ní apá ọ̀dọ̀ wa níbí. Oríṣiríṣi èso bí àtà, oríṣiríṣi èso bí ilá. Àwọn èso yìí máa ń wù ní àsìkò òjò. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àsìkò ojo ni àwọn èso yìí máa ń pọ̀ ní ìta. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà.